Nígbà wó ní mó kẹ́yìn sùnkún? Nígbà tí mó kẹ́yìn sùnkún ó jẹ́ kí rántí bí ọdún mẹ́rin sẹ́yìn tí mó kọ́kọ́ lóyún ọmọ mí àkọ́bí mí ọkùnrín. Nígbà yẹn mó tí, mó tí fí ìṣẹ̀lẹ̀ mó wà nílé so owó díẹ̀ tí ókọ mí bá fún mí ní owó tí mó ní. So ó wá dí íjo kàn tí mo wà ní láàrín oṣù kẹta àkọ́kọ́ tí ọ̀yán bá lóyún tí kò sí owó lọ́wọ́ mi, owó sá fẹ́rẹ́ lọ́wọ́ mi. Ọkọ mí dẹ́ ré owó sá fẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀. Ah! Ébi pá mí tò jẹ́ pé ára mí ń gbọ̀n. Mo bá bẹ̀rẹ̀ síí sunkún. Mo tí gbògbò fèrèsé ilé mi kí n má bá gbóòórùn oúnjẹ tí àwọn ará àdúgbò mi ń ṣe. Mo bá bẹ̀rẹ̀ sí ń róll n ìlẹ́lẹ̀. Mo má ń sunkún, mó n yí látọ̀sún só sì. Mo bá bẹ̀rẹ̀ síí sunkún pé ayé mi rèé. Kí ló máa ṣọmọ mi? Ṣọmọ mi ṣé ó máa dàgbà dáadáa báyìí? Ṣé ọwọ́ rẹ̀ á develop dáadáa? Ṣé ọwọ́ ẹ máa pé? Ṣé ìka ẹ máa pé? Mo ń sunkún, sunkún, sunkún. In fact, ìgbà tó rẹ́ mi ibẹ̀ ní mó sùn lọ sí. Mi ò mọ nǹkan tó tú mi lọ́kàn. Over-- mo wá túlé túlé níjọ́ yẹn. Ọjọ́ tí mo túlé yẹn mo wá rí bí, àbí hundred naira. Owó tí mo rí mó wá lọ rẹ̀ fọ́. Àtí átá gígùn mó ṣà pó papọ̀ mo fi ṣe oúnjẹ. Níjọ́ yẹn ni mo sunkún last. Mo dẹ̀tí sọ pé à, mi ni mà wà láì lowó mọ́. Bó ti ẹ̀ ṣe kékeré ìmọ̀ọ́ tọ́jú díẹ̀ ṣàpò fún ìru ọjọ́ báyìí. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n a ti, a ti, a ti kọjá gbògbò ìyẹn lọ́wọ́tawa báyìí. Jésù ti bá wa ṣe. A dúpẹ́.